Báwo ni, báwo ni o ṣe máà n kojú àwọn ìṣòrò ní iṣẹ́? Ehn, ehn, ẹyọ̀wọn ìṣòro ibi iṣẹ́ àwọn èèyàn wò rí lì kò ṣe bẹ́ẹ̀ lè dọ̀ìdọ̀ì báyẹn torí pé a ti ní ìrírí, a ti ní ìrírí púpọ̀ lẹ́nu iṣẹ́ yìí. Nítorí náà, rẹ̀ àwọn ìṣòrò bẹ, àwa náà ti mọ̀ pé irú àwọn ìṣòro ta lè kojú rí àti pé ìṣòrò. Kíkójú náà ni iṣẹ́ wa wà nípa ẹ̀. Ká kojú àwọn, ka kojú àwọn ìṣòrò tí àwọn èèyàn fẹ́ ka bá wọn ṣe. Ah, nítorí náà ni àwá náà ṣe wà níbí. Ah, Ọlọ́run o ṣe. Ehn, àti pé Kí ni ìṣòrò? Kí ni àwọn wẹ̀, ìṣòro pé oríṣìíríṣìí iṣẹ́. Àwọn ìṣòrò tó bá iṣẹ́ wa àti àwọn ìṣòro tó, tó bá àwọn èèyàn fún rá wọn wá. A máà ṣe sùúrù ní iṣẹ́. Sùúrù ló lè ṣe gbógbó ẹ̀ torí àìṣe sùúrù èèyàn má a má a kánjú ṣe gbogbo ẹ̀ ní, èèyàn sì ní farabalẹ̀ mọ́ ojútùú pé ìbíbà ẹ ni ìṣòrò yìí ti wá o. Torí náà èèyàn sì gbọ́dọ̀ farabalẹ̀ kojú ẹ̀ ni. Eh, iye kò jẹ́ wí jẹ́ nípa àwọn ìṣòrò ibi iṣẹ́. Àwọn èèyàn náà ni ó máa ń ní ìṣòrò tó pọ̀ jù ṣá. Àwọn èèyàn ló ní ìṣòrò tó pọ̀ jù. Iṣẹ́ ò ní ìṣòrò tìẹ̀.

Ẹ ṣe ṣe o ní àwòrán lára, à, àwòrán ẹ́ bí tattoo kan nìyẹn ní ede àwọn oyinbò? Èmi ò ní, ṣùgbọ́n mo ti rò ó lọ pé a, ó má wùn mí kí n ní ò. Ṣùgbọ́n mi ò ní, nítorí mo jẹ́ èeyan kan tí, ah, ara mi rọ̀ gan. Ara mi, ara mi rọ̀ gan. Nítorí náà, àti pé mo ní ìbẹ̀rú abẹ́rẹ́. Nítorí náà ara àwọn nǹkan tí tó n dènà ní ní àwòrán lára mi nìyẹn. Nítorí mo pé a, ẹ̀hén, mo bẹ̀rù abẹ́rẹ́. Mo tun ní ìbẹ̀rù ẹ̀jẹ̀, tí n bá rí ẹ̀jẹ̀, ẹ̀hen. Nítorí náà o jẹ́ ara àwọn nǹkan tí ó ń dá mi lọ́wọ́ kọ́ láti gbìyànjú láti ní àwòrán lára. Tí n bá ṣe àwọn èyí, a ti, ẹ́ ẹ́ ẹ́ ó tun ní, ẹ, ìdènà kan tó tún ṣe pàtàkì, owó. Nítorí owó àti lọ́ ṣe kí n kó wá ara mi lọ́ máa fi ṣe àwòrán sára mi. Ko ti e ǹṣe, àti ṣe ó owo ohun gan wà ní? Ibi tó ṣe kókó sí ní yen. Ówo ohun gan ò si. Nítorí náà ó n dènà, ó n dènà àti ní àwòrán lára mi lọ́pọ̀lọ́pọ̀. Nítorí ẹ́, nítorí náà lèmi náà ò ṣíl ní. Ṣùgbọ́n ó wù mí kí n tí bá rí a, ó wù mí kí n ní ṣa. Nítorí àwọn ọgbà mi máa ko ro àwọn nǹkan kan pọ̀ mọ́ra won mọ́ra wahun mọ́ra ohun tó ti ń dùn mí lọ́kàn típẹ́. Kò pé a ohun mi kì í ti ẹ bọ́ sí ibi kini kí n yàwòrán sára mi. Ṣùgbọ́n mi ò ní.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? À, lórí pizza. Ẹ̀ kan péré náà ni mo jẹ́, ṣá o, ẹ̀ kan péré ni mo jẹ́ pizza rí ní ọdún méjì sẹ́yìn. Ìyẹn jẹ́ ẹgbàá ọdún lé mẹ́rìnlélógún. Ẹ̀ kan ni mo jẹ́ tí àbúrò mi ra, ń gba iná ọdún náà lọ́, ó sì fún mi ní àwẹ́ kan bẹ̀. Ó sì dùn dáadáa, mo gbádùn ẹ̀ dáadáa. Ó, ó, ó, ó, ó ṣe ojúlówó. Ìgbà tí n bá máa jẹ́ pizza, bóyá, bóyá kí ni wàrà àbí cheese, àbí kí ni, ẹ́, pepperoni. Ẹ́, ẹran ṣá, tí ẹran bá ti wà lórí ẹ̀. Àwọn tí bá máa na ẹran, torí pizza jẹ́, ìyẹ́fun ni wón fi sè, ìyẹ́fun dẹ̀ rè é, kinní ni, carbohydrate ló ń pè é. Ìyẹ́fun sì ní ló protein lára, ẹ́, torí náà. Kí yàn kú, kí yàn kú wá protein sí i, kí protein yẹn kó lè, kó lè tó iye ìwọ̀n tí ara nílò mọ́, mọ́ carbohydrate òun. Torí ṣe wà le jẹ́ bí i oúnjẹ tó péye fún ara, ẹ́

Kí ni, kí ni ètò ìparí ọ̀sẹ̀ rẹ àbí kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Okay. Eh, ètò mi fún ìparí ọ̀sẹ̀. Ṣá, ṣe mo ní ètò kankan fún ìparí ọ̀sẹ̀ ṣá? Torí ó ó ó ó, mo ní, mo ní, mo ní. Eh, ohun tí mo máa ń sẹ náà ni mo ní, mo ní kíláàsì cyber security ní ago mọ́kànlá sí ago kan. Mo ní, mo ní, kí ni mo tún ní yẹn náà? Ìparí ọ̀sẹ̀ ni, eh, kínni ni yẹ́n? Niparí ọ̀sẹ̀ ni, má n ṣe kínni ni yẹn? A máa, bóyá ka wo bọ́ọ̀. Mo lè máa wo bọ́ọ̀ ṣá. Ó dále lórí bí data mi bá ṣe rí, bá data mi tó kú bá ṣe rí ṣá. Òhun ló má a, òhun ló máa sọ bóyá máa lè wo ball àbí mi ò ní lè wo ball. Ní ìparí ọ̀sẹ̀ yìí. Eh, lẹ́yìn iyẹ́n kínni, kí ló tún dá mi dúró? Kí ni ètò tí mo tún ní? Oò ni èyí ètò gidi kan náà tó lọ, tó lọ, tó ṣe, tó ṣe dọ̀yìn dọ̀yìn báyìí náà. Lẹ́yìn ká wo bọ́ọ̀lu afesegbà àti cyber security, kíláàsì cyber security mi pẹ̀lú— okay, bóyá mo lè ṣe, mo lè ṣe àwọn, àwọn ìwé tí mo ti nílẹ́tẹ́lẹ̀ láti kà. Mo lè kà àwọn ẹ yẹn. Kujubẹ́ẹ̀ lọ.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Èè àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́. Àwọn ìdojúkọ, kíni nìyẹn o? Àwọn ìdojúkọ oríṣìíríṣìí ló wà nbẹ̀. Ìdojúkọ oríṣìíríṣìí ló wà níbẹ̀. Ìdojúkọ oríṣìíríṣìí ló wà níbẹ̀, ṣùgbọ́n nítorí, nítorí èèyàn gbọ́dọ̀ ronú kó tó lè ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó fẹ́ ṣe n bẹ̀, o máa gbà kó ronú, kó ronú, ronú, ronú, ronú dáadáa láti lè ṣe, torí iṣẹ́ ọ̀pọ̀lọ ni. Iṣẹ́ ọ̀pọ̀lọ ni. Àti pé, àti pé tó bá ṣe ń ṣe ìwọ náà tuń kẹ́kọ̀ọ́ sí, tó jẹ́ ẹni ṣe, tó ṣe ń dàgbà nú ẹ. Ìwọ náà tuń kẹ́kọ̀ọ́ sí. Ìdojúkọ oríṣìíríṣìí ló wa ń bẹ ṣá. Ìdojúkọ oríṣìíríṣìí ló máa ń bẹ. Gbogbo e náà. Nítorí gbogbo e náà so, torí owó yìí náà ni. O lè ṣe tán n sìn. O lè ṣe tán n sìn kí àwọn oníbàára ẹ tun má san owó ẹ tán dáadáa. Ẹ̀yàn a tuń wò, ẹ̀yi a tuń mú ẹ ro pé àh!, báwo làwọn èèyàn ṣe máa ń ṣe báyìí? Ìdojúkọ ìwà àwọn èèyàn náà, iyen náà tó wà n bẹ̀. Ẹ̀hẹ̀hn, ó pọ̀ rẹ́rẹ, ó pọ̀ jantì rẹ́rẹ, ó pọ̀ lọ báyẹn báyẹn báyẹn.

Kí ni ìgbádùn rẹ̀? Kí ni Kí ni ìgbádùn rẹ̀? Kí ni ìgbádùn mi bíi báwo? Àbí kí ni mo máa ń ṣe fún ìgbádùn? Àbí? Èmi ò ní ohun kan pàtó tí mo máa ń ṣe o. Èmi ò ní ohun kan pàtó tí mo máa ń ṣe o. Àfi bóyá, bóyá kí- bóyá kí n jẹ́ ǹkan tó bá wù mí ṣá. Hẹn, ọ̀nà kan tí mo fi ń jẹ́ ìgbádùn ara mi náà ni lẹ́nu ijọ́ mẹ́ta yìí, ǹkan tó bá ti wá sọ́kàn mi pé a, ó wù mí kí n jẹ, kí ni yí o, ẹhẹ, máa dẹ́ lọ, máa dẹ́ rà, máa dẹ́ jẹ. Tó'wó ẹ̀ bá wà, tí ó bá dẹ́ sí owo ẹ̀, kò sì náà nìyen. Àbí tó bá dẹ́ tí s'ówó ẹ̀, bóyá kí ǹkan sùn, kí ń sùn ò ti tán. Mi ò ní ọ̀nà kan pàtó pé, bóyá a n jáde lọ jẹ ìgbádùn rara, mí ò ń ṣe èèyàn tó máa ń jáde re lọ lọ bá yẹn. So, ẹni nítorí náà, màá kọ́ wà nílé. Ṣùgbọ́n mo ń gbìyànjú láti kọ́ ìwà yẹn, láti, láti máa jáde. Láti máa jáde, láti lọ, láti máa jáde, bóyá kí n ti ẹ máa jáde kí n máa rí ìta, máa wo ǹkan tó ńlọ kí n tí ẹ wọ mọ́tò jáde lọ. Àìmọye ìgbà tó jẹ́ pé, mo ti tẹ àwọn ibi kan ládúgbó yi tí pẹ́ ọdún sẹ́yìn. Ẹ́ pe àdúgbò ọ̀hún náà mo ti jẹ́ ṣì ń gbé. Nítorí náà, a, kó, bóyé wà nìyẹn jarè, bóyá inú wà mí ló wà. Kò rọrùn láti máa jáde fún mi báyìí.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ìbéèrè nla leleyii, ìbéèrè eleyi, o le múyàn ronú o. Ìbéèrè eleyi le mú èèyàn ronú, kí èèyàn ronú dáadáa. Ṣùgbọ́n nítorí pé èmi ò ní ọkọ̀ o, èmi ò tí ì ní ọkọ̀. Ọlọrun o tí jogun ọkọ̀ fé mi dẹ bí i pé mawa máa nipé ìbì kan ni ọkọ̀ wà. Èmi ò ń repo si, kò sí ńǹkan tí mo ń repo sí. Kò sí ọkọ̀, kò sí epo. Kò sí ọkọ̀, kò sí epo. Àbí, àbí tí n bá máa repo sí gen, generator, kò sí í, kò sí genera-- kò sí, a n nína dáadáa nítorí náà. A nílò láti repo sí generator. Ṣùgbọ́n lórí ọkọ̀ àti orí epo kò sí ohun tó jọ́ o. Ṣùgbọ́n, Ọlọ́run a pèsè, ṣá. Kí Ọlọ́run bá pèsè. Kí Ọlọ́run bá pèsè. Kí Ọlọ́run bá pèsè. Ọlọ́run ṣàánú wa kí gbogbo ẹ̀ rí ba ṣe fẹ́. Kí gbogbo ẹ̀rí ba ṣe fẹ́. Kawa náà dó nile laye, ká dá ọlọ́kọ. Kawa náà dóni ile laye ká dá ọlọ́kọ. Ṣùgbọ́n tí ń bá ti ẹ dá ọlọ́kọ gan an, ṣé èmi to jẹ́ pé mi ò kí ń ṣe bẹ́ẹ̀ jáde. Ba mo ni mo ṣe fẹ́ máa repo sọ́kọ̀ ni, òwe ní gbogbo ìgbà. Ṣùgbọ́n bóyá tí ìyàwó mi bá fẹ́ jáde sá, tó ń bá lé wa, ko kúkú wà, a máa repo sí láti ibẹ̀.

Ṣé o ti lu etí rẹ? Rárá o, rárá n ò tí ì lu etí mi. N ò sì rò pé n ó dàrú rẹ̀ lásáà. N ò rò pé n ó lè dàrú rẹ̀ lásáà, mi ò lè sọ síwájú nínú àwọn ìkánú àwọn ibe re yín. Èmi jẹ́ ẹni tó máa ń bẹ̀rù, ẹ́ẹ́, bí abẹ́ẹ́rẹ́, ohun tó bá, tó bá mú, mo níbẹ̀rù ohun tó bá mú. Nítorínà mi ò lè, mi ò lè dá lásáà láti wá mu, láti wá fi lu etí ara mi, àbí kí ń ní pé ẹ̀yàn kan bá mi fi lu etí ara rárá. Rárá, rárá. Irú ìyẹn ò lè. Mo máa n, mo máa n, mo máa n rí i lára àwọn èyàn kí mo máa ro pé, àh. Àwọn míì mú má rò pé, ah, ó rẹwà lára wọn. Ṣùgbọ́n àwọn míì mú máa rò pé kí ni ìwúlò ẹ́ẹ́. Àti pé àṣà ẹbí, àṣà ilẹ̀ wa ńbí kò, kò ṣe bẹ́ẹ̀ fàyè gba pé kí ọkùnrin máa lu etí. Kò ṣe bẹ́ẹ̀ fàyè gba pé kí ọkùnrin máa lu etí. Torí pé àṣà ilẹ̀ wa ńbí kò ṣe bẹ́ẹ̀ fàyè gba bẹ́ẹ̀. Nítorínà mi ò lè lu, mi ò lu etí o, mi ò lè lu, mo lè, mi ò lè lu sábà o, mi ò lè lu, mi ò lè lu òjáré.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? À, bí ó bá ti jẹ́ emi ni mo ṣe, àbí bí ó bá jẹ́ pé èmi naa ni mo jẹ kú, bí ó bá jẹ́ mo ṣá mo eni tó sè é. Ẹ̀hẹn, tó bá ti jẹ́ pé ẹni mímọ̀ mi ni ẹni tó sè é, ẹ̀hẹn, pada. Óunjẹ́ wá o, óunjẹ́ ṣẹ́ kú o. Pé óunjẹ wá o àbí óunjẹ ṣẹ́ kú o. Ẹ gbé wá o, ká bá yín jẹ o. Ẹ̀hẹn, nítorí náà mo máa ń jẹ́, mo lè jẹ oúnjẹ tó kú. Mo lè jẹ oúnjẹ tó kú àimọ́ iye oúnjẹ tó, tó ṣẹ́ kú ta máa jẹ dáadáa. Mo má ń jẹ oúnjẹ tó kú. Ẹ̀, tó bá ṣá ti ṣẹ́ kú, tó bá dẹ̀ ti je pé, pé èmi mo sè é àbí ẹni mímọ̀ mi ló sè é. Dájúdájú kò sí, ṣé, ṣé, ṣé ohun kan lọ wà tó burú nínú kí a máa jẹ oúnjẹ tó, tí ẹ̀yin bá ṣẹ́ kú nítorí ìbéèrè yó, ó fẹ́ rú mi lójú díẹ̀. Bo yá, boya ewọ̀ ni láti jẹ oúnjẹ tó bá kú. Ṣùgbọ́n mo lè jẹ ṣá, mo lè jẹ. Ṣùgbọ́n o kan ní ojú ibi tó jẹ́ẹ̀ni tí mo ti lè jẹ rú ẹ. O ní ojú tí ó bá ti, tí ó bá ti kọjá ilé, ilé mi o, ilé tí mò ń gbé o àbí ọ̀dọ̀ àwọn ẹni mímọ̀ mi tí, tí mo dẹ̀ mọ̀ kúlẹ̀ékúlẹ̀ ounje yen bóńjẹ ẹ ń ṣe wá yé. Ẹ̀hẹn, mo mọ̀ bóńjẹ ẹ ń ṣe wá yé, boya awá láṣẹ́ àbí àwọn lọ́ ṣe, mo mọ̀ gbà tó ṣe é, ẹ̀hẹn, gbogbo yẹn mo lè jẹ ẹ́.